Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Bẹ́ẹ̀ni, à, àwọn oníbàárà mi tó bá bá mi lẹ́nu oúnjẹ, àwọn náà á jókòó, a sì jo jẹ. Yorùbá ni àjọjẹ ló máa ń dùn-

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. A jọ ń gbé ni, a jọ ń wọlé, a jọ ń jáde ni, a jẹ jọ ń jẹ, a jọ ń mu ni, a jọ máa ń ṣeré pọ̀, wọ́n máa ń wá sọ́dọ̀ mi, mo dà máa ń lọ sọ́dọ̀ wọn. So ikankan náà ni wá.

Ah! Àlàáfíà ni tọmọ ọlọ́run. Mo máa ń rìn láàlàáfíà, mi ò ní wàhálà, mi ò lè ni tó ń lé mi, mi ò lè ẹni tí mò ń lé. Ìgbà tí òṣogùn ń lu mi, a o njàgun. So àlàáfíà ni mo ń rín, tọ̀sán tòru. A ṣe máa ń lọ, a ṣe máa ń bọ̀ nìyẹn.